Tí a bá fi dá tì èmi nìkan, èmi fẹ́ràn ojú ọjọ́ tí ó bá tutù kii sé èyí to je pé ó máa gbóná gidi gan. Tí o jẹ pé èèyàn ò ní le fi ara balẹ̀, n pé kí ó gbádùn ara rẹ̀ níta. Nítorí pé tí ó bá tutù, èyí yóò jẹ́ kí, kí èèyàn lè sinmi síta, kí èèyàn de lè ṣeré níta tàbí níbikíbi tí èèyàn bá wà ní àkókò náà. Ojú ọjọ́ tó bá tutù, o jẹ́ ojú ọjọ́ tí ó yẹ kó máa ń bá ẹran ara, ara èèyàn mu dáradára, tí ó kì í jẹ́ kí, kí ó, ti o kí ń jẹ́ kí èèyàn rí i wí pé, èèyàn fẹ́, èèyàn ń pinnu láti tètè padà sí inú ilé. Nítorí pé yóò jẹ́ kí ara èèyàn kí ó tutù dáradára.